Lọ máa ń wà lórí ojú ẹ̀rọ mi, ṣùgbọ́n fún à bí wákàtí mẹ́fà nínú ọjọ́ mo lẹ́ má wà pẹ̀lú rẹ̀. Torí mo máa ń ní láti sẹ àwọn nǹkan mìíràn ìgbà mí boya tí mo bá ń lọ sí ibi kan tí mo wá nínú ọkọ̀ àbí to jẹ́ wípé mo wà nínú kíláàsì àbí mo n ba eeyan kan sọ̀rọ̀. O maa n je ki n fi ero mi le ni àwọn àsìkò yen ti mi o ni lo, tàbí wo ojú re rara. Àmọ́ ó nira gan fún mi láti fi ẹ̀ro mi sílẹ̀ fún òdìdí ọjọ́ kan láì fọwọ́ kan rárá. Àwọn mo ti gbìyànjú láti ṣe ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó ńirá púpọ̀ fún mi láti ṣe.